Ǹjẹ́ mo máa ń pa ohun ọ̀ṣọ́ sára? Bẹ́ẹ̀ni, mo máa ń fi ọ̀ṣọ́ sí ara. Mo fẹ́ràn púpọ̀ láti máa fi ọ̀ṣọ́ tí ó dára tó rẹwà sí ara mi ní àwọn ìgbà tí mo bá fẹ́ jáde. Yala mo n lọ sí ibi iṣẹ́ ni, tàbí mo tilẹ̀ fẹ́ lọ sí ilé ìjọsìn, tàbí mo fẹ́ lọ ibi ìgbafẹ́, tàbí mo ní àwọn nǹkan tàbí òórùn mìíràn tí mo fẹ́ lọ ṣe ní òde. Mo fẹ́ràn láti máa pa ohun ọ̀ṣọ́ sára púpọ̀. Yorùbá gbàgbọ́ wípé ìrínisí òun ni ìsọnilọ́jọ̀. Ìdí nìyí tó fi jẹ́ wípé mo máa ń fẹ́ kí ìjáde mi kó rẹwà, kí àwọn ènìyàn kí wọ́n rí mi, kí wọ́n wò mí ní ènìyàn pàtàkì bó ti tọ́ àti bí ó ti yẹ. Mo fẹ́ràn láti máa pa ọ̀ṣọ́ sára lọ́pọ̀lọpọ̀. Èléyìí jẹ́ ohun tí mo ti fẹ́ràn láti kékeré títí di àkókò yìí, èmi kì í fi ṣeré.

Bí mo ti máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi. Ọjọ́ ìbí jẹ́ ọjọ́ pàtàkì nínú ayé gbogbo ẹ̀dá. Èmi gẹ́gẹ́ bí ẹni kan, mo máa ń tẹ̀lé ọ̀rọ̀ inú bíbélì tí ó sọ wípé “kọ́ wa bí a ti ń ka iye ọjọ́ wa, kí àwa kí ó lè máa fi ọkàn wa ṣi ipa ọgbọ́n”. Nítorí ìdí èyí, ní ọdọọdún tí àkókò ọjọ́ ìbí mi bá ti kò, mo máa ń gbìyànjú láti kó ìdílé mi jọ ó kéré tán. Ní ìgbà míràn, màá ma pe àwọn ọ̀rẹ́ alábàágbé àti aládùúgbò láti wá bá mi yọ ayọ̀ wípé Ọlọ́run tún dá mi sí, ó pa mí mọ́, mo tún rí ọdún tuntun míràn. Mo fẹ́ràn láti máa ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi ní ọdọọdún, bó tilẹ̀ wù kó kéré, bó ti wù kó kéré mọ́, ọdọọdún ni mo máa ń pe àpèjọ. Ní ìgbà míràn, bí àwọn ọdún márùn márùn, mo tilẹ̀ máa ń ṣe ẹ́ ní ọ̀nà tí ó tóbi tí mo máa ń fẹ́ lójú. Màá pe ará, màá pe ọ̀rẹ́, màá pe onílù. Ní ìgbà míràn gan-an, ọ̀tá gan-an a máa darapọ̀ nítorí wípé ìry ọjọ́ báyìí mo máa ń kà sí pé kárìn ka pọ̀, yiye lo ń yẹni. Ìdí tí mo ṣe máa ń ṣe àyà, tí mo ṣe máa ń ṣe ìrántí ọjọ́ ìbí mi ni wípé ní ọ̀nà kan, yóò máa rán mi létí wípé ilé ayé yìí kì í ṣe wípé ó wà títí. Ó tún máa ń rán mi létí láti mọ bí a ti wùwá láti ṣe ohun tí ó tọ́ àti ohun tí ó yẹ, àti láti lè gbé ìgbésẹ̀ tó tọ́ lákòókò. Nítorí wípé bí mo bá ti ń ṣe ọjọ́ ìbí yìí tí mò ń ṣe àjọyọ̀ rẹ̀ ni èmi máa ń rántí wípé ọjọ́ ń lọ lórí, àkokò kò dúró de ẹnikẹ́ni. Mo máa ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí mi ní ọ̀nà tí ó yàtọ̀ tí ó sì máa ń dùn mo mí nínu ní ọdọọdún.

Bí mo tí má n ṣe àkópọ̀ fún ìrìnàjò, ìbéèrè yìí tí mo bá gbọ́ àgbọ́yé rẹ̀ dáadáa, ó ń béèrè lọ́wọ́ mi wípé, báwo ni mo ti má n múra sílẹ̀ fún ìrìnàjò mi? Mo jẹ́ ẹnìkan tó jẹ́ wípé ó gbàgbọ́ nínú ọ̀rọ̀ Yorùbá tó sọ wípé, ọjọ́ àjò kọ ni a má n rí ìkaná. Nítorí ìdí èyí tí mo bá ní ìrìnàjò láti rìn, mo má n ti múra sílẹ̀ ṣáájú àkókò náà. Fún àpẹẹrẹ, mo lè sọ wípé gbogbo ìgbà ni mo má n ní ìmúra sílẹ̀ yálà bí mi ò tí lè rìn ìrìnàjò. Mo ní àpamọ́wọ́ tí mo má n kó àwọn nǹkan tí ó ṣe pàtàkì, àwọn tí a má n lò ní ojoojúmọ́, bí i ohun tí a fi n fọyín, ìpara tí a fi ń kun ara nígbà tí a bá wẹ̀ tán, àwọn lọfindà olóòórùn dídùn àti àwọn nǹkan mìíràn mìírèmíìre tí ó ṣe pàtàkì. Mo ní àpamọ́wọ́ tí mo má n kó wọn sí ní ìgbà gbogbo. Nítorí ìdí èyí, eléyìí má n mú kí ìmúra sílẹ̀ mi kó yá ní ìgbà mìíràn tí mo bá fẹ́ rìn ìrìnàjò. Ní ìgbà mìíràn ẹwẹ̀, mo lè sọ wípé ìrìnàjò gan kì í bá mi lójijì. Nítorí wípé mo ti ní àwọn nǹkan kan tí mo ti má n kó tú sílẹ̀, tò sílẹ̀ ṣáájú àkókò tí ìrìnàjò yóò bá dé.

Mo máa ń wọ ago ọwọ́. Mo gbàgbọ́ wípé ago wíwọ̀ ní pàtàkì jùlọ ago ọwọ́ ó ṣe pàtàkì. Ọ̀nà tí ó fi ṣe pàtàkì jùlọ ni wípé ó jẹ́ ohun tí ènìyàn fi máa ń wo àkókò láti mọ bí ó ti yẹ ká múra sí iṣẹ́ sí àti bí ó ti yẹ kí ó máa rán ẹni lọ́wọ́ láti jẹ́ kí iṣẹ́ kí ó lọ. Mo fẹ́ràn láti máa fi ago ṣọwọ́. Mo máa ń lò ó láti wo àkókò nígbà tí mo bá wà lẹ́nu iṣẹ́. Ní ìgbà mìíràn tí mo bá ní ìpàdé pẹ̀lú àwọn ènìyàn, ago ọwọ́ mi ó wà lára ohun tí ó máa ń ràn mí lọ́wọ́ tí èmi kì í fi pé dé ibi irú ìpàdé báyìí. Nítorí pé lóòrèkóòrè ni mo máa ń yẹ ago náà wò láti mọ àkókò tó bá yẹ kí n gbéra láti lọ pàdé àwọn tí a jọ ní ìpàdé áti tàbí láti lọ sí ibi ìpàdé. Mo gbàgbọ́ wípé ago ọwọ́ wíwọ̀ ó ṣe pàtàkì. Ó máa ń jẹ́ kí ènìyàn kí ó wúlò ní àwùjọ. Ó máa ń jẹ́ kí ènìyàn kò ṣe ohun tí ó tọ́ àti ohun tí ó yẹ lákòókò láì fi àkókò falẹ̀. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ tí kì í wọ ago ọwọ́, wọ́n á máa wá àwáwí nígbà tí bóyá wọ́n bá pẹ́ láti lọ sí ibi ìpàdé wọn tàbí láti lọ sí ibi iṣẹ́ tàbí láti lọ sí ibi tí ó bá yẹ kí wọ́n lọ. Wọ́n á sọ wípé àwọn kò mọ wípé ọjọ́ tilọ̀. Ṣùgbọ́n irú èmi tí mo fẹ́ràn láti máa wọ ago ọwọ́, èmi kì í sọ irú àwáwí bẹ́ẹ̀. Nítorí pé ago yìí ó máa ń ràn mí lọ́wọ́ láti mọ ìgbà tí ó bá tọ́ àti tí ó yẹ láti gbéra lọ sí ibi ìpàdé tàbí lọ sí ibi kíbi tí mo bá fẹ́ lọ.

Bí mo ti máa ń lo àkókò pẹ̀lú ẹbí mi. Àṣálẹ́ ni mo máa ń sábà ní àǹfààní láti jókòó ti ẹbí mi ní òòjọ́. Ìdí ni wípé ní òwúrọ̀ kùtùkùtù, oníkálukú yóò máa sáré akọlù kọ́gbà láti tètè lọ sí ibi iṣẹ́ òòjọ́ tàbí fún àwọn ọmọ láti lọ sí ilé ìkẹ́kọ̀ọ́ wọn. Nítorí ìdí èyí, àṣálẹ́ ní ìgbà tí oníkálukú bá ti ibi òòjọ́ rẹ̀ dé ni a máa ń ní àǹfààní láti kórajọpọ̀. Ní ìgbà yìí ni mo máa ń ṣe àyẹ̀wò àwọn ohun tí àwọn ọmọ mi bá ṣe ní ilé ẹ̀kọ́ wọn. Ìgbà náà ni mo máa ń ní àǹfààní láti bá ìyá wọn sọ̀rọ̀ bóyá ó ní àwọn ohun tí mo fẹ́ sọ fún tàbí àwọn ìbéèrè tí mo fẹ́ bèèrè lọ́wọ́ rẹ̀. Àkókò nìyí tí mo máa ń fi yanjú àwọn nǹkan báyìí. Ṣùgbọ́n tó bá ti di ní òpin ọ̀sẹ̀, ọjọ́ Satide àti òjọ́ ọ̀sẹ̀, ọjọ́ ìsinmi, a ní àǹfààní láti wà pẹ̀lú ara wa gẹ́gẹ́ bí ìdílé. Nítorí ìdí èyí, ní ìgbà mìíràn a máa ń lọ sí àwọn ilé ìgbafẹ́, a máa ń lọ sí ilé ìtajà papọ̀ tàbí kí á tilẹ̀ kó ara wa sínú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kí a máa rìn káàkiri lọ wo àwọn ohun mèremère tí ó wà ní agbègbè àti àyíká. Mo fẹ́ràn láti máa dúró pẹ̀lú àwọn ẹbí mi tàbí láti máa bá wọn jáde. Nítorí wípé eleyìí máa ń ràn wá lọ́wọ́ láti mú kí ìfẹ́ eléyìí tí ó wà nínú ìdílé kí ó jinlẹ̀ láàárín wa. Èmi kì í fi àǹfààní tí mo bá ní láti jókòó pẹ̀lú ẹbí mi ṣeré. Nítorí pé oore ọ̀fẹ́ nìyí láti mọ ẹbí mi bó titọ́ àti láti fi ìfẹ́ hàn sí ara wa.

Ibi tí mo fẹ́ràn láti máa lọ jù, mo fẹ́ràn láti máa lọ sí ilé ìyàrá-ìkàwé ti ìgbàlódé éleyii tí ó wà ní agbègbè mi. Ìdí tí mo ṣe fẹ́ràn láti máa lọ sí ibi ìyàrá ilé ìyàrá-ìkàwé yìí ni wípé mo jẹ́ ẹnìkan tí ó fẹ́ràn láti máa ka ìwé púpọ̀. Mo máa ń kà nípa ìtàn àwọn akọni tó ti lọ ṣáájú. Mo máa ń kà nípa ìtàn àwọn olùdókòwò tí wọ́n ti làmíláka níbi oko òwò tí wọ́n yàn láàyò. Mo máa ń kà nípa àwọn ìrírí tí àwọn ènìyàn ti ní. Nítorí ìdí èyí, àkókò gan kò tilẹ̀ fẹ́ tó fún mi. Nítorí wípé òpin ọ̀sẹ̀ ni mo máa ń sábà ní àǹfààní láti lè lọ yẹ àwọn irú ohun báyii wo. Nítorí ìdí èyí tí àfi tí mo bá ní ohun kan tí ó tún ṣe pàtàkì ju èyí lọ tí kò bá ti sí ní gbogbo òpin ọ̀sẹ̀ ni mo máa ń forí lé ilé ìyàrá-ìkàwé ti ìgbàlódé láti lọ ṣe àyẹ̀wò àwọn ìwé tí wọ́n ní. Ni ìgbà mìíràn gan, èmi gan á máa fi owó mi ra ìwé tí màá sì kó lọ sí ibẹ̀ láti kó sí orí tábìlì fún àwọn ẹlòmíràn tí ó fẹ́ kà. Mo fẹ́ràn láti máa lọ sí ilé ìyàrá-ìkàwé ti ìgbàlódé púpọ̀ nítorí pé ó jẹ́ ibi tí mo ti máa ń rí omi ọgbọ́n mu. Ó sì jẹ́ ibi kan tí mo ti máa ń fi kún ìmọ̀ àti òye mi púpọ̀ púpọ̀.

Mo mọ bí a ti ń ká àwòrán sílẹ̀. Gbogbo ènìyàn tí ó bá ti ní àǹfààní láti ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ìgbàlódé, òun náà ni mo gbàgbọ́ wípé yóò ní àǹfààní láti mọ bí a ti ń ká ohun sílẹ̀ tàbí láti ká ya ya àwòrán sílẹ̀. Àwòrán yíyà sílẹ̀ ní ìgbà àtijọ́ ọ jẹ́ iṣẹ́ tí àwọn ènìyàn máa ń lọ láti lọ kọ́, tí wọ́n máa ń lọ fún ìgbà pípẹ́ bí ọdún mẹ́ta, ọdún mẹ́rin, ọdún márùn ún láti lọ kọ́ bí a ti ń ká àwòrán sílẹ̀. Ṣùgbọ́n láti ìgbà tí ìmọ̀ ìjìnlẹ̀ tí ó ti tẹ̀síwájú, tí ó ti di wípé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ó ti bẹ̀rẹ̀ sí ní gbé àǹfààní yìí sí orí ní gbogbo ènìyàn tí di olùká àwòrán sílẹ̀ àpòpàndodo tí kò sì yọ èmi ti ká lára mi sílẹ̀. Mo ní ore ọ̀fẹ́ láti mọ bí a ti ń ká àwòrán sílẹ̀ nípasẹ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi. Àti ìgbà tí mo ti ní àǹfààní yìí náà ni mo ti wá ní ìfẹ́ sí, nítorí wípé kíká ohun sílẹ̀, o máa ń ran ènìyàn lọ́wọ́ láti ní àwọn ohun tí òun á rí tọ́ka sí, nípa ohun tí ó ṣẹlẹ̀ ní àkókò kan tàbí láti ní àwọn ẹ̀rí májẹ̀mínìṣò nípa àwọn ohun kan tàbí ohun mìíràn. Nítorí ìdí èyí, èmi náà mo lo àǹfààní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ láti kọ́ nípa bí a ti ń ká àwòrán sílẹ̀. Mo mọ bí a ti ń ká àwòrán sílẹ̀ dáradára. Yálà tí e a bá tilẹ̀ níbí kí n lo ohun èlò eléì tí a pè ní irinṣẹ́ tí a fi ń ká àwòrán sílẹ̀, ẹ̀rọ náà mo lè lòó dáradára. Nítorí wípé láti ìgbà tí mo ti bẹ̀rẹ̀ sí ní lò ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi láti ká àwòrán sílẹ̀ ni mo ti ní ìfẹ́ nípa iṣẹ́ yìí tí mo sì ti yàn láàyò. Nítorí pé o máa ń ràn mí lọ́wọ́ láti ní àwọn ẹ̀rí májẹ̀mínìṣò àti láti ní àwọn àkọsílẹ̀ ohun tí ó ń ṣẹlẹ̀ ní àkókò àti bí ó ti ń ṣẹlẹ̀.